Bẹ́ẹ̀ni mo máa ń fi ipara para, mò ń lo Nivea, mò ń máa ń lo orí ngbàmí, mò ń lo Jejeans, Jejeans ni mo ń lò dáadáa tí mo lò pẹ́ torí wọ́n bá mi mú wá láti ìlú òkè ni. Ṣùgbọ́n ìgbà mìíràn mi kì í pa ara ni àgàgà àsìkò tí oru bá mú.

Rárá, mí kì mú coffee níbi iṣẹ́. Nítorí pé iṣẹ́ mi ò kí n ṣiṣẹ́ tó lágbára jù tó jẹ́ pé coffee la máa fi ń gbéra. Tí bá fẹ́ jẹun, máa ti jẹun. Kí n tó kúrò nílé ni owurọ. So màá le mojuto iṣẹ́ mi ní yékéyéké.

Rárá mi kì fi tùràrí nítorí pé èéfín ẹ̀ máa ń kó mi ní mú, mo dẹ̀ ní allergy to jẹ̀ pé àwọn ti orun tó bá ti pọ̀jù, màá máa wúkọ́ or kín máa sín, torí pé mo máa ń sábà mo má n tètè ní kàtá.

Alẹ́ ni mo fẹ́ràn jù ní gbogbo ọjọ́, nítorí pé ó jẹ́ àsìkò tí èèyàn máa ń sinmi iṣẹ́ tó ti lọ ṣe ní àtàárọ̀. Ó dè jẹ́ àsìkò tó jẹ́ pé atẹ́gùn ò máa ń fẹ́ jù, nítorí pé mo fẹ́ràn atẹ́gùn dáadáa. So, ìgbà mi tí máa dé láti fi bẹ́ẹ̀ yẹn tí ò bá sí ná, mo máa jókòó sí iwájú ìta kí atẹ́gùn máa fẹ́ sinmi kí n tó wọlé lọ fẹ́gbẹ́lelẹ̀ sùn.

Tó bá jẹ́ ọba adé dáá aṣẹ́ dáá, ni mo fẹ́ tọrọ àforíjì ní ọwọ́ ẹ̀. Mo máa kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì èmi kan, òun kan. Màá gbàdúrà síi, màá sì tọrọ àforíjì fún gbogbo ẹ̀ṣẹ̀ tí mo ti ṣẹ̀ ní ìgbàńgbà àti ní kọ̀ọ̀ko. Tó bá jẹ́ ìyan ẹlẹ́ran ara bí i tèmi ni mo ṣẹ̀, tó bá je agbalágbà, mo lè dọ̀bálẹ̀ kí n bẹ̀bẹ̀. Tó bá jẹ́ egbẹ̀mi, màá kàn ọ́, a kàn máa bá wa sọ̀rọ̀ ní tùbí ìnúbí, a dẹ́ kùro lori eẹ̀, màá de ni kó dáríji mi.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń se oúnjẹ dáadáa. Pápá jùlọ gbogbo oúnjẹ tó wà ní apá ọ̀dọ̀ wa ni mo mọ̀ se. Èmi ni rice o, jollof rice, coconut rice, fried rice, rice àti ẹ̀wà, ẹ̀wà alagbado, ẹ̀bà, àmàlà, púpọ̀ lẹ́bù. Mo mọ̀ ẹfọ́ rọ̀, mo mọ̀ iyán gún. Gbogbo àwọn oúnjẹ ẹ ni mo mọ̀ se.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn oúnjẹ tó ní ata, nítorí pé tí n ba jẹ oúnjẹ tí kò ní ata àyà má máa rìn mí, adé máa kó mi lébi. Ni agbájú ló ní ilẹ̀ Yorùbá tí mo ti wá, ata ó jẹ́ èlò pàtàkì tí a máa fi ń dáná, nítorí pé ṣàṣà ni ọmọ Yorùbá tí kò fẹ́ràn ata nínú oúnjẹ rẹ̀.

Àwọn ohun èlò tó ṣe pàtàkì jù níbi iṣẹ́ mi ni, ehn, laptop àti Internet tó, tó mú yege dáadáa. Then, àwọn fáìlì tí ó yẹ ká máa fi ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí a máa fi ń bá àwọn client wa sọ̀rọ̀. Àwọn ó dà gbọdọ̀ ní card tàbí tó bá jẹ́ via Internet ni, ó gbọdọ̀ ní data tó pọ̀

Bẹ́ẹ̀ ni, mo máa ń kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, bí i ìgbà tí mo ń kọ́ àwọn intercontinental dishes tí mo fẹ́ máa sè. And àwọn nǹkan bí i milkshake, parfait orí YouTube ni mo ti wò, tí mo dẹ̀ ṣe, tó dẹ̀, ìgbà tí mo dẹ̀ máa pari ẹ́, ó ṣe dáadáa.

Ta ni ò mọ̀ bí a ti ń wẹ̀? Ta ló wà tí ò kí ń wẹ̀ lójoojúmọ́ láìṣẹ́ pé ẹni náà wà lórí ìdìbu lè àìsàn. Ẹ̀yàn tí kò bá wẹ̀, a máa run, èyí táwọn ẹlẹdẹ gẹẹsi ń pè ní body odour. Ìgbà mìí tó bá wẹ̀ gan, tó bá tún lo, body spray o lè máa run díẹ̀díẹ̀díẹ̀.

Rárá, mi kì í wọ ìbọ̀wọ́ nítorí pé mi ò ṣiṣẹ́ ní ilé-ìwòsàn. Àwọn tó bá ń ṣiṣẹ́ ní ilé-ìwòsàn ló máa ń sábà lo ìbọ̀wọ́ tó máa fẹ́ ṣiṣẹ́ àbí tó báa fẹ́ fọ ǹkan tó dọ̀tí. Mi ò kí ń wọ ìbọ̀wọ́ nítorí pé mi ò ṣiṣẹ́ ní àwọn sector tó wàráǹtí kí ọmọ lo ìbọ̀wọ́ sọ́wọ́.

Kò sí oúnjẹ tó wà tí mi ò lè ṣe dáradára nítorí wípé àti kékeré ni ìyá mi ti kọ́ mi bó ṣe ń dáná. Nígbà tí mo dẹ̀ dàgbà, mo nífẹ̀ẹ́ sí pé ká máa dáná so mo fi ń ṣe iṣẹ́ ṣe ní yàtọ̀ sí iṣẹ́ gangan tí mò ń ṣe. Nǹkan ma fi ń ṣe bí eré ìdárayá tí mo dẹ̀ máa ń ríṣẹ́ gbà dáradára.

Ìgbà tí mo lọ sí ilé oúnjẹ kẹ́yìn, ó ti pẹ́ gan o, torí mi i fi bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ sí kẹ́yan máa jẹun ní ìta. Mo prefer kí n máa dáná ní ilé kí n jẹun. Torí àwọn oúnjẹ ìta yẹn, èèyàn mọ bí tí wọ́n ti ń sè àti pé irú omi tọ́n fi ń sè àti bí ìmọ́tótó bí àwọn tó ń ta oúnjẹ yẹn bí ìmọ́tótó ṣe gbèrò tó lọ́kàn wọn.

Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù jẹ́ moinmoin. Mo nífẹ̀ẹ́ moinmoin gan ju àkàrà àti ekuru lọ. Mo sì nífẹ̀ẹ́ kékì dáadáa náà, torípé ó jẹ́ àkàrà òyìnbó tí mo nífẹ̀ẹ́ sí ju gidi ju gbogbo àwọn ìjẹkújẹ yen lọ.

Ẹ̀ tí n bá padà ní ilé iṣẹ́, mo máa fẹ́ kí ilé iṣẹ́ mi kó wà ní ìlú kan sí méjì yàtọ̀ sí ìlú tí mo ń gbé. Nítorí pé mo nífẹ̀ẹ́ sí kí n ní ju ọ̀nà kan tí owó tí ń wọlé fún mi, àti wípé ní nípa nípa pé mo ní ilé iṣẹ́ sí ìlú mi, màá máa ran àwọn èèyàn lọ́wọ́ tí ò níṣẹ́ láti níṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́ mi, tí bá ti, ọwọ́ òsì ni mò ń lò fún, mo máa fi ń kọ̀wé. Bí ń bá ti níṣẹ́ bẹ́ẹ̀ tí mo fẹ́ kọ, màá fi ọwọ́ mi kọ́, so kò ju bẹ́ẹ̀ lọ. Then, tó bá jẹ́ pé fún iṣẹ́ ni náà, ọwọ́ náà mo máa fi ń ṣe àwọn iṣẹ́ mi yàtọ̀ sí pé tí èèyàn bá fẹ́ lo machine.

Bẹ́ẹ̀ni, mo máa ń rántí i àlá tí mo bá ń lá, ṣùgbọ́n kì ń ṣe gbogbo àlá o tó bá ti jálàá burúkú miìn ti ẹ̀ kín ń gbà ádùrá kíin kí n rántí. Ṣùgbọ́n àwọn àlá gidi tí mo bá lá, mo máa ń, mo máa ń rántí ẹ̀ dáadáa, tó jẹ́ pé àwọn àlá mìíràn gan-an mo máa ń kọ́ sílẹ̀ torí ọjọ́ iwájú.

Mi kì í wójú àworan lójoojúmọ́ torí mo maa n mo máa, mo máa busy gan torí iṣẹ́, iṣẹ́ mi ò gba kí n wà á idle, but ẹ̀ẹ̀kọkan tí n bá ṣe nǹkan kan tó bá jé pé mo kan lè wo, mo kan lè wo fóònù gálẹ̀ mi tí n máa wá àworan tó wà níbẹ̀, kí ilé tí ó bá dẹ̀ da máa yọ kùro.